À, ìbéèrè tẹ bi mí yìí, ṣe mo máa ń fi aṣọ ìbora bora nígbà tí mo bá sùn? Ehn, ǹkan tí màá sọ lórí ìbéèrè yìí ni pé, aṣọ bora kí là ń pè gan ní pàtó òhun ni aṣọ tí wọ́n ṣe tó ṣe pé ìwúlò rẹ̀ ni pé kí èèyàn máa fi bora tó má ń yọ èèyàn kúrò nínú yala, kúrò nínú òtútù tàbí kúrò nú ìjàmbá. Ó lè wá wá lórísìíríṣìí, a ṣì yàtọ̀ síra wa kíi ṣe gbogbo èèyàn ni wọ́n nífẹ̀ẹ́ sí láti máa lo aṣọ bora. Pápa jùlọ èmi gan an ní pàtó tí mò ń sọ̀rọ̀ yìí, mi ò lè sọ pé mo finúfídọ̀ nífẹ́ kí n máa lo aṣọ ibora ṣùgbọ́n, mo ṣì lè sọ pé mo máa ń lo, mo máa ń lo aṣọ ibora pàápàá jùlọ nígbà tí òtútù bá mú nígbà òyẹ́ tó ṣe pé ìgbà ògini ń tìn. Torí pé bí èèyàn gan o bo ara rẹ̀, èèyàn lè ṣàìsàn torí àwọn àfẹ́sí òtútù àyà onírúurú bá wọn ri. Tí mo bá ní kí n wò ìgbà tí mo bá sùn, ìgbà mìíràn wà torí pé tó bá jẹ́ ìgbà ooru, mi ò kí ń fi aṣọ bora torí pé mi ò nífẹ̀ẹ́ sí ooru torí pé ògùn yóò bò mí kíkan kíkan ni. Fún ìdí di èyí, ṣùgbọ́n, ǹkan tó tún máa ń fagídí mú mi láti da aṣọ bora, òun ni pé níbi tí mo bá sùn sí tó bá yẹ pé ó yá ẹ̀fọn ó wà níbẹ̀, mi ò ní ní ǹkan tí màá ṣe ju pé kí n dáàbòbo ara mi kúrò ní ọwọ́ ẹ̀fọn lọ torí pé tí ẹ̀fọn bá jẹni, òun ló ń fa ǹkan tí àwọn Yorùbá pè ní ibà. Mi ò sì ní fẹ́ kí e ní ibà torí pé ọmọ ilé ìwé ni mí èyí tí o ń kàwé. Mi ò ní fẹ́ kí n ṣàìsàn èyí ti ó fa ìfàsẹ́yìn tàbí ti ó bá ìfàsẹ́yìn fún ilé ẹ̀kọ́ mi.

A! Lórí ìbéèrè tẹ bí mi yii pé ṣe mo ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n ní ilé mi. Bẹ́ẹ̀ni, mo ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n, àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n ní ilé mi. Nítorí pé àwọn ẹ̀rọ yìí wo máa ń, wo máa ń wúlò fún èèyàn lọ́pọ̀lọpọ̀ láti fi ṣe àwọn onírúurú nǹkan. Wo n máa ń rán èèyàn ní ẹrù iṣẹ́. Nítorí pé àwọn nǹkan yìí wọ́n ń wúlò fún ẹni lọ́pọ̀lọpọ̀. Nítorí rẹ̀ ni fún ìgbáyé gbádùn àwọn ènìyàn, làwọn eyìnbó ṣe ronú tí wọ́n ṣe àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n yìí. Èyí tó wá kù fún àwa ni pé láti lè fi owó rá nípa fífi owó ra àwọn nǹkan yìí. Ó ń ranilọ́wọ́ púpọ̀ púpọ̀. Yálà tí ènìyàn bá fẹ́ ṣe iṣẹ́ kí iṣẹ́ tó bá wú èèyàn, pé bóyá èèyàn fẹ́, iṣẹ́ tí ò bá ti ẹ̀wú kí èèyàn fẹ́ ṣe, ó wúlò púpọ̀ púpọ̀. Nítorí pé àwọn ayé àwọn bàbá wa, àwọn yẹni wọ́n ń ṣe wàhálà tí wọ́n ń da ràwọn láàmú, tí wọ́n ń lo ra wọn lẹ́jẹ̀, tí wọ́n ń ṣe àwọn onírúurú nǹkan. Ṣùgbọ́n ní ayé tiwa yìí, ayé ọ̀làjú ni, èyí tó ṣe pé àwọn òyìnbó ti mú nǹkan rọrùn bí èmi, èmi tó sì jẹ́ pé mo jẹ́ ẹnìkan tó ṣe pé mi n fẹ́ wàhálà fún ayé ara mi tí ó sì ṣe pé Ọlọ́run pèsè fún mi. Nǹkan tó kù mí kúná ni pé láti ra àwọn nǹkan tí ó mú ayé mi rọrùn. So mo gbọ́dọ̀ ni, mo ní ni. Nítorí pé, tí èèyàn bá ń gbé gbé ayé rọrùn gan, ó máa ń jẹ́ kí ẹ̀mí èèyàn gùn. Ọ̀pọ̀lọpọ̀ ló ti kú ikú àìtọ́jọ́ látàrí pé gbogbo nǹkan na máa ń fẹ́ fi owó ara wọn ṣe. Èyí tí ó ti rán wọn lọ sí oko ẹrú.

Lórí pé kí n sọ̀rọ̀ lórí ẹ̀fọ́ tí mo fẹ́ràn jù, ah bí mo ṣe wà yìí mi ni sọpé mó fẹ́ parọ́ o. Ẹ̀fọ́ ó jẹ́ ǹkan tó Elédùà dáa, èyí tí ó ń sara lóre èyí tí ó mara jọ̀lọ̀, èyí tí àwọn ènìyàn sì fẹ́ràn lọ́pọ̀lọpọ̀. Ẹ̀fọ́ ó jẹ́ ǹkan tí kòì ṣe pẹ́ bóyá tí ènìyàn bá jẹ, ó lè gbòdì ní ara ènìyàn. Fún ìdí èyí, èmi n rò pé ẹnìkan wà tí kò fẹ́ràn láti máa jẹ ẹ̀fọ́, torí pé gbogbo wa a ní ìgbàgbọ́ pé ẹ̀fọ́ ó wà lára àwọn ọbẹ̀ tí ènìyàn le se, èyí tí yóò ṣì wúlò fún ni lọ́pọ̀lọpọ̀. Torí pé ẹ̀fọ́, ìgbà mìíràn tí ẹwà tó ṣe pé tí a bá wà ní ìgbà ẹ̀run tí ohun èlò oúnjẹ tó wọ́n, ohun èlò ọbẹ̀ tó wọ́n, ẹ̀fọ́ yìí òun ló máa ń wà tí ó máa ń jẹ́ bíi messiah tó máa ń gbà yàn kúrò ní ọwọ́ owongogo nígbà mìíràn. Mo fẹ́ràn ẹ̀fọ́ lọ́pọ̀lọpọ̀ nítorí pé ó wúlò fún ni lọ́pọ̀lọpọ̀, ó sì dùn, kò sì tún ní wàhálà láti pèsè rẹ̀. Nítorí pé ọ̀pọ̀ ìgbà mìíràn tí ẹwà tó ṣe pé ẹ tí ènìyàn ò bá ní owó láti fi se ọbẹ̀ tó ṣe pé yóò wúlò fún yàn tí ó pọ̀ dáadáa. Ìgbà náà lè yẹn ó ronú kan pé kí eyàn ṣe ẹ̀fọ́ ríró. A ní onírúurú ẹ̀fọ́, a ní ẹ̀fọ́ ṣọkọ, a ní ẹ̀fọ́ tẹ̀tẹ̀, a ní ẹ̀fọ́ gúre, a ní ẹ̀fọ́ úgú, ṣùgbọ́n ẹ̀fọ́ a ní ẹ̀fọ́ amúnútutù. Ẹ̀fọ́ tí mo lìke jù ní ẹ̀fọ́ gúre. Ẹ̀fọ́ gúre jẹ́ ẹ̀fọ́ tó ṣe pé ẹnìkankan kiì gbìn ó máa ń lalẹ̀ wúni. Ọlọ́run ló máa ń ṣẹ̀dá ẹ̀fọ́ gúre, ó máa ń wù fún ara rẹ̀ tí ò sí ẹni tó le fọwọ́ sọ̀yà pé òun lòuń gbin. Fún ìdí èyí, mo like ẹ̀fọ́ gúre torí pé àwọn ènìyàn ti bẹ̀ẹ̀ máa ń sọ pé ó máa ń ṣiṣẹ́ fún ẹ̀jẹ̀. Tí ènìyàn bá ń jẹ ẹ̀fọ́ gúre, ó máa ń fa ẹ̀jẹ̀ sí ara ènìyàn, ó sì máa ń dùn. Tí ènìyàn bá fẹ́ pèsè ẹ̀fọ́ gúre tí mo sọ yìí, tí ènìyàn bá fẹ́ gbádùn rẹ̀ jù, kí ènìyàn ṣe pẹ̀lú ègbó, ègbó yẹn ni boya bi bíi ẹ̀ ǹkan tí èyàn yọ lára eyin tó fi ń ṣe epo láti fi pẹ̀lú ẹ̀fọ́ gúre tí mò ń sọ yìí. Ó dùn gan. Tí ènìyàn báwa fẹ́ ṣe bábábári rẹ̀, kó fi jẹ́ fùfú àbí àmàlà, ó máa lọ, kódà ènìyàn ó gbàgbé orúkọ rẹ̀. So mo fẹ́ràn ẹ̀fọ́ gúre, mo lè sọ lẹ̀kan a ní ẹ̀fọ́ ṣọkọtọ́, a ní onírúurú but gbure ló tawọ́n yọ lọ́dọ̀ tèmi. Ó dùn púpọ̀ púpọ̀, mo sì lè sọ fún ẹni, mo lè sọ fún gbogbo ènìyàn kí wọ́n jẹ́ kí wọ́n tọ́o wo torí pé ẹ̀fọ́ gidi ni.

Lórí ìbéèrè tí wọ́n ń bi mí yìí pé irú bàtà wo ni mo máa ń wọ̀. Ìbéèrè yìí tí bá ní kí n dáhùn rẹ̀, à, mi ò lè sọ pé bóyá mo lè ní ìdáhùn tàbí, ẹ́, ìdáhùn pàtó sí nǹkan tí wọ́n ń bi mí yìí torí pé irú bàtà tí mo máa ń wọ̀, èyí o, a lè sọ pe o dà sí oríṣiríṣi ọ̀nà láàrin àwọn ènìyàn sí ènìyàn. Ká sọ̀rọ̀ nípa irú bàtà tí mo máa ń wọ̀. Èyí ó tún dà lórí ibi tí mo bá tún lọ pé bóyá irú òde tí mo fẹ́ máa lọ àbí ǹkan kan. TÓ ba jẹ pé, ẹ́, bí ọmọ ilé ìwé fún àpẹẹrẹ, irú bàtà t'ọmọ ilé ìwé máa ń wọ̀, eh, gbogbo èèyàn náà mọ̀ pé ó jẹ́ oníru bàtà kan tí a máa ń pè ní sandal. Èyí tí, ó dájú pé àwọn, ẹ́, ọmọ ilé ìwé ló máa ń wọ̀ í. Mo like kin máa wọ bàtà shoe, bàtà àwọn ìmúra alákọ̀wé, mo, ni mo fẹ́ràn láti máa wọ̀ torí pé lójú tèmi ó jẹ́, ẹ́, bàtà tó máa ń buyì kún yàn torí pé òwe Yorùbá ló sọ pé ìrírí ni sí ní ṣe ni lọ́jọ́. Tèyí sì tún mọ̀ sí pé tí mo bá múra dáadáa, òun ni ó máa dífá fún bí àwọn èèyàn ó ṣe kò mi, tí wọ́n ṣe bá mi sọ̀rọ̀, tí wọ́n ṣe gbé mi gẹ́gẹ́ láwùjọ sí torí pé èyí ṣe pàtàkì kí ènìyàn máa múra dáadáa. Mo lìke kí máa wọ bàtà cover shoe, ti kokoo tí à ń pè ní kokoo kà. Mo sì like kí máa wọ bàtà palm náà, ọ̀un nà ò bury. Ṣùgbọ́n èyí dà lórí irú aṣọ tí mo bá fẹ́ wọ̀. Bóyá mo fẹ́ wọ aṣọ oníruru àb'aṣọ oní ẹ̀, màá mọ̀ pé irú ǹkan tí mo gbọdọ̀ wọ̀ ree torí pé gẹ́gẹ́ bí alákọ̀wé, èèyàn gbọdọ̀ mọ bí a ṣe ń múra torí pé even tí ẹ̀eyan bá lọ sí ilé ìwé gíga kí ẹ̀eyan lọ kọ́ ẹ̀kọ́, ó wà lára nǹkan tí ẹ̀eyan ń kọ́ mọ́ ẹ̀kọ́, bí ẹ̀eyan ṣe ń múra. Ẹeyan ò gbọdọ̀ máa múra bí ẹni tí kò ti è mọ̀wé, ẹni tí ò ti è gba ilé ìwé kọjá rí torí pé eléyìí ó jẹ́ nǹkan tí kò lè bu iyì kún yàn tó sì wọ́ yàn nílẹ̀ ní àwùjọ. So fún ìdí èyí, mo láìkí kí ma wọ bàtà, ẹ́, kokoo kà. Èyí tí tó bá jẹ pé wọ́n tiẹ̀ tun fi awọ ṣe, so that, tó jẹ pé màá lè fi polish polish ẹ̀ tí gbogbo ẹ̀ ò sì máa dán. Èyí tí torí pé àwọn èèyàn tí ẹ́, wọ̀n tíe máa ń bu ọlá fún mi lórí bàtà tí mo máa ń wọ̀ torí pé wọ́n máa ń rí pé àwọn kì í ṣe àwọn bàtà tí ìyà ti jẹ kú, kì í ṣe àwọn bàtà kú ṣẹ̀. Ṣùgbọ́n àwọn bàtà gidi, àwọn bàtà tó ṣe rí mọ́ yàn tí ó bu iyì kún yàn ní àwùjọ, òun ni mo máa ń wọ̀. Fún ìdí èyí, mo máa ń wọ àwọn bàtà. Èyí tí ẹ̀eyan bá sì fẹ́ máa wọ bàtà, ẹ̀eyan o gbọdọ̀ máa ronú n'pa owó tí ẹ̀eyan ó nà sí lórí torí pé, tí èmi bá wà ní ireti wà, ẹ́, kí ẹ̀yin tó gba ara rẹ nígbà tí ènìyàn sì ń mí, ó ṣe pàtàkì púpọ̀ púpọ̀.

Òkè lórí ìbéèrè yìí pé báwo ni mo ṣe máa ń ṣe ètò owó iṣẹ́. Èyí yìí jẹ́ ìbéèrè kan pàtó tó ṣe pé ènìyàn kan oo gbọ́dọ̀ lanú yàwú bí ẹni tí ò ni ọ́pọ́lọ dáhùn. Ó sì jẹ́ ìbéèrè ọlọgbọ́n torí pé ó lè gbé èèyàn ga lọ́la. Ìbéèrè yìí kò ṣe ìbéèrè fún ẹni tí ò ní àfojúsùn ibi tó ń lọ tàbí àfojúsùn tó fẹ́ dì ní ayé rẹ̀. Pé báwo ni mo ṣe máa ń ṣètò owó iṣẹ́? N bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí torí pé ohun tí à ń pè ní adarí, ò ní pé ẹni tí ó lè dárí, tó lè dárí àwọn tó kù torí pé ó ní ǹkan pàtó tó yàtọ̀ tí àwọn iyòku ko ní. Fún idí ẹ̀yí ẹni yii wa ní àǹfààní láti fi dárí àwọn akẹgbẹ́ rẹ̀. Bẹ́ẹ̀ ni, ẹ́ bí mo ṣe máa ń ṣètò owó iṣẹ́, oun náà ni pé, ẹ́ mo ti máa ń rò tẹ́lẹ̀, mo ti máa ń wo iye tí agbára mi lè gbé láti fi sanwó fún àwọn tó bá bá mi ṣiṣẹ́ tí èyí sì túmọ̀ sí wípé mo nílò láti tètè máa re owó wọn jọ. Nítorí pé bí mo ṣe máa ń ṣètò rẹ̀ ni pé màá ti fojúsùn pé okay, iṣẹ́ tí wọ́n bá mi ṣe tí ẹ àbájáde rẹ̀ bá jáde, ṣe iṣẹ́ tí wọ́n ṣe ṣé o lè pa owó, owó tí mo fẹ́ ná síta fún wọn, tí mo fẹ́ fún wọn fún owó iṣẹ́. Tó bá jẹ pé bi ona ṣe jẹ́ ènìyàn, tó bá jẹ pé irú iṣẹ́ tí wọ́n ń bá mi ṣe, tó bá je pé iṣẹ́ tó sẹ pé kì í ṣe kóyákóyá ni. Mo lè ti torí è kí n sọ pé bóyá mo fẹ́ gba àjọ, bóyá àjọ gbọ́mulántà tàbí àjọ lápò tàbí kí n yá owó ní àwọn ilé ìfowópamọ́ tí mo sì mọ̀ pé lẹ́yìn rẹ̀ ó ní èrè ńlá tó ń bọ̀ wá bá mi ń bẹ̀. Fún idí ẹ̀yìí, èyí túmọ̀ sí pé kò, kò lè fún mi ní wàhálà torí pé àwọn òṣìṣẹ́ mi gan wọ́n tún fẹ́ràn mi. Torí pé wọ́n mọ̀ pé mi ò kí ń, mi, mi lè jẹ́ èèyàn tó ṣe pé ẹ wọ́n á bá ṣiṣẹ́ tí wọ́n máa kùn sínú tàbí tí wọ́n máa sọ pé ẹ, ẹ́ àwọn ò ti è rí ṣe ní abẹ́ mi tí àwọn ń bá mi ṣiṣẹ́. Fun idi eyí mo ti máa ń ní àfojúsùn, mo ti máa ń ṣe ètò fún wọn sílẹ̀ síwájú. Ìgbà mìíràn tí lẹ̀ wà tó ṣe pé èèyàn ti ẹ lè fún wọn ní ǹkan torí pé Yorùbá bọ̀, wọ́n pòwe won sọ pé "kúrú iṣẹ́ ló ń mú ọ ríyá" láti fi jẹ́ kí orí wọn wú, láti lè jẹ́ pé kí wọ́n ṣe iṣẹ́ tí ó yẹ àti pé tọ̀kàntọkàn wọn kí gbogbo ara wọn lè wà ń bẹ̀. Kí iṣẹ́ tí wọ́n sì fẹ́ bá èèyàn ṣe kó lè lérè torí pé tí wọ́n bá fi okun wọn ṣe iṣẹ́ fún ènìyàn, iṣẹ́ náà kò lè lérè, èèyàn ó kàn dàbí ẹni tó ń yín àgbàdo sínú aṣẹ́ ni. Fún idí ẹ̀yí, mo máa ń ṣètò ó dá láti jẹ́ pé kí ẹ̀yin ṣètò owó, owó òṣìṣẹ́ sílẹ̀ yálà kí ó tó dí pé wọ́n ti ẹ̀ fẹ́ ṣe iṣẹ́ kankan rárá. Nítorí pé tí wọ́n ẹ́ "kúrú iṣẹ́ ló ń mú ọ ríyá" bí wọ́n bá ṣe ń rí owó náà, ọ̀ ni wọn máa fún wọn ní ìdùnnú láti lè jẹ́ kí wọ́n ṣe iṣẹ́ wọn bí iṣẹ́ gẹ́gẹ́ bí erèdí èyí tí mo fi gbà wọ́n. So ó sì tún ṣe pàtàkì pé, ẹ́ ká sòrò kuro níbi pé iye ẹ owó tá ń gbà gan, èèyàn tún lè fi lé lórí kí ẹ̀yin bá wọn fi kún owó oṣù wọn tí wọ́n ń gbà láti lè jẹ́ pé ó jẹ́ kí orí wọn wú kí wọ́n sì fi lè mọ̀ pé èèyàn mọ̀, èèyàn mọ̀ ríri ǹkan tí wọ́n ṣe fún èèyàn. Fún idí ẹ̀yí, mo máa ń ṣètò ẹ̀ dáadáa tó fi jẹ́ pé tó bá jẹ pé ọjọ́ karùn-ún ni mo fẹ́ sanwó, ọjọ́ karùn-ún náà ni ó gbọ́dọ̀ jẹ́, kò gbọ́dọ̀ fàṣẹ́yìn. Torí pé tó bá ti fàṣẹ́yìn, èèyàn ó, èèyàn ó fún wọn ní "kúrú iṣẹ́ ló ń mú ọ ríyá" ó sì tún lè rẹ àwọn gágá pàápàá.

A! Inú mi dùn fún irú ìbéèrè tí wọ́n bi mí pé kí ni mo máa ń wà nínú òṣìṣẹ́ tuntun. Ehn, kí n tó tẹ̀síwájú, kí ni a ń pè ní òṣìṣẹ́ gan-an. Òṣìṣẹ́ ni ẹni tí ènìyàn gbà, tí ènìyàn ti bá sọ̀rọ̀ pé ènìyàn o máa fún un ní owó. Yálà, ó lè jẹ́ láàárín ọ̀sẹ̀ kan, ó lè jẹ́ láàárín ojojúmọ́, ó lè jẹ́ lébìrà, ó lè jẹ́ láàárín oṣù ó sì lè jẹ́ ọlọ́dún. Èyí pé oríṣìíríṣìí torí pé, ẹh, èyí ó dí fá fún ẹni tí ènìyàn bá fẹ́ gbà láti máa jẹ́ kí ó máa bá èèyàn ṣe iṣẹ́ ènìyàn. Ehn, èmi gẹ́gẹ́ bí ẹ̀ni kan nǹkan tí mo máa ń wà nínú òṣìṣẹ́ tuntun, òun ní pé tí mo bá fẹ́ gbà èèyàn pé fún àpẹẹrẹ pé mo fẹ́ gbà èèyàn, alakọkọ, mi ò gbọdọ̀ sọ pé mo fẹ́ gbà èèyàn torí pé bi ẹni yẹn ṣe rí. Pe bóyá torí pé ẹni yìí ó rí firigbọn, ó tóbi, ó ga, no rara, èèyàn ò gbọdọ̀ wo yẹn. Ẹ̀yàn gbọdọ̀ wo ọgbọ́n àti inú dá èyí tí ẹni náà ní. Torí pé ẹlòmíràn wà tí ó ṣe pé ó kan lè tóbi lásán tí ó kan tóbi dànù tí ò ti ẹ ní ní ọgbọ́n kankan tó ṣe pé tí èèyàn bá gba ẹlòmíràn, kò ti ẹ ní bu iyì kún iṣẹ́ èèyàn. Kódà èèyàn ó tún máa kábàámọ̀ ni pé Ìn bàmọ̀ kí n má gba lágbájá torí pé irú nǹkan wọn ni. Ó máa ń jẹ́ nǹkan tó máa ń tán ni ní ṣúùrù. Iñ tí mo máa ń wà ni pé ẹni tó gbọ́n, tó jẹ́ ọlọ́gbọ́n tó ṣe pé yóò tì iṣẹ́ mi síwájú tó sì jẹ ẹni tí kí ṣe ọ̀lẹ́, hm, ọ̀rọ̀ mi tí mò ń sọ yé mi. Torí pé ẹlòmíi wa tó ṣe pé wọ́n fẹ́ láti máa gba owó, wọ́n fẹ́ láti máa ná owó gẹ́gẹ́ bí nǹkan tí, eh, ìyá ìyá mi máa ń sọ pé iṣẹ́ rorò jíjẹ ọ̀fẹ́. Pé èyí túmọ̀ sí pé ẹlòmíràn máa ń fẹ́ láti jẹun ṣùgbọ́n kò ní fẹ́ ṣiṣẹ́. Alápá má ṣe iṣẹ́ èyí tí Yorùbá ń pè ní ọ̀lẹ. Èmi ò fẹ́. Èmi ẹni tí mo bá ti rí, tí mo bá ti rí pé eleyìí, ah, eléyìí kan fẹ́ bá mi gba owó mi, ó kan fẹ́ bá mi ná owó mi ni o, kò ní ṣiṣẹ́. Ẹni náà ti ẹ̀ ti kọ́kọ́ pàdánù iṣẹ́ náà. Torí pé i ń tí mo máa ń wà nínú òṣìṣẹ́ tuntun ni pé kó jẹ́ ẹni tó máa ń ṣiṣẹ́ torí pé èmi náà bi mo ṣe wà yìí, èmi náà ti ṣiṣẹ́ rí, mo ti ṣiṣẹ́ lébọ̀rà, lébìrà rí. Àwọn tí wọ́n ṣe títì tí wọ́n dà ọ̀dà títì èyí tó sì jẹ́ pé bi mo, torí pé mo jẹ́ ẹni tí kò lára púpọ̀ ni mo fi ń sọ pé ń lè gba òṣìṣẹ́ torí pé ó lára pu-- torí pé, torí ara, torí pé ara kọ́ ni èèyàn fi ń ṣiṣẹ́. Bí kì í ṣe pé inú àti ọkàn tí èèyàn ní. Torí pé ojú kọ́ ni gíràn-án. Fún idì éyìí, ìgbà tí mo ṣe iṣẹ́ lébìrà náà tí mo kéré tí mo ní ara kékeré, iṣẹ́ tí mò ń ṣe àwọn tó ní firigbọn gan-an wọn o lè bá mi ta kengbe. Torí pé mo ní ọkàn, ọkàn ni kí hàn. Mo ní ọkàn tó ń ṣiṣẹ́ lọ́pọ̀lọ́pọ̀. Fún dì é yìí, màá fẹ́ ẹni tí ó jẹ́ alákìkanjú tí kò kí ń rojú. Hmm, ẹni tó máa ń rojú kò láyè lọ́dọ̀ t'emi o. Mi i tí ẹ lè gba ṣiṣẹ́. Kódà ko ṣe pé five naira ni màá fún ẹni náà, mi ò lè gba ṣiṣẹ́ torí pé màá rò pé ẹni yìí yóò dojú, yóò dorí iṣẹ́ mi kọlẹ̀. Mo fẹ́ ẹni tí yóò sọ'ra ẹ nu síbi iṣẹ́ mi torí pé mo jẹ́ ẹnìkan tó ṣe pé mo jẹ́ ẹni tó dá tó ṣe pé tí èèyàn bá ṣiṣẹ́ tó wú mi lórí, màá tún fi kún owó ẹni náà. Torí pé mo máa ń fẹ́ nǹkan tí Yorùbá pè ní ku iṣẹ́ ló n mú orí ya. Bí kẹ́ẹ̀ni yẹn lè mọ̀ pé mo mọ rírì, eh, ìlàkàkà tí ẹni náà ń ṣe. Fún idì é yìí, mo fẹ́ ẹni tó máa ń ṣiṣẹ́ tí ó san gun, tí yóò lè bá bá mi ṣe àwọn iṣẹ́ mi, tí yóò lè gbé iṣẹ́ mi ga.

Lórí ibêrè yí pé ìgbà mélòó ni mo máa ń jẹ́ kí fóònù mi gbóná? Àh, ìběrè tí ẹ̀bi mi yìí, èmi ò mọ̀ bí mo ṣe dáhùn rẹ̀ ṣùgbọ́n èyí ni ìdáhùn mi. Láàkọ́kọ́ náà pé fóònù ń gbóná, fóònù ilèwọ́ ó yàtọ̀ síra wọn. A l'áwọn fóònù kan tó ṣe pé tí èèyàn bá tẹ̀, tí èèyàn bá tẹ̀ wọ́n rọ́kú, wọ́n rọ̀gbòkú tó ṣe pé wọn ò ní gbóná. Aláwọn fóònù kan bẹ́ẹ̀ tó ṣe pé, rọgẹdi, rọgẹdi la ń pè wọ́n. Tó ṣe pé ká, tí a bá ní ká sọ̀rọ̀ lórí àwọn fóònù iPhone, àwọn yẹn ló ti ilẹ̀ máa ń gbóná tó ṣe pé èèyàn, mo láwọn ọ̀rẹ́ mi tó ṣe pé wọ́n máa ń gbé pure water, omi tútù la máa gbé kiri. Yálà tí wọ́n bá ti tan data tàbí tí wọ́n bá fẹ́ gbá game, wọ́n á gbé fóònù wọn le lórí torí pé wọ́n mọ̀ pé fóònù wọn ì gbé tó fi máa ń gbóná. Fún di èyí, fóònù tèmi tí mò ń lò ó jẹ́ fóònù gidi kì í ṣe fóònù China. Torí pé bá kípé àwọn fóònù China yẹn ni àwọn yẹn ló máa ń gbóná máa ń ṣiṣẹ́ lòdì torí pé kò kín dá èmi o tiẹ̀ láì kí àwọn, àwọn fóònù China yẹn. Fóònù tèmi ń lò fóònù gidi ni. Nígbà mìíràn wà torí pé tí mo bá tan data sílẹ̀, òun náà máa ń gbóná tí ó yọwọ́ ó ṣùgbọ́n kò wọ́pọ̀. Kì í ṣe bí àwọn Tecno, Infinix yẹn tó ṣe pé tí ẹ̀ bá ti rọra tẹ̀ díẹ̀ báyìí yóó máa gbóná làlàlàlàlàlàlàlàlàlàlàlàlàlàlàlà ni. So fún di èyí, tí fóònù mi bá ti ń gbóná nígbà mí, màá kàn, mo ní pouch, mo fi pouch sílẹ̀ yín èyí tó ṣe pé tó bá ti èso ń gbóná gé èmi gan-an tí ẹ, láyé tí ẹ torí pé ìgbà mìíràn wà torí pé tó bá gbóná dé àárín kan, yóò máa sọ pé kí n pa, kí n restart ẹ̀. Ṣùgbọ́n ẹ̀kọ́ọ́kan ló máa ń sọ̀yún o, tí èmi náà ò rò pé tò. Nígbà tí ó bá lè ṣe nǹkan tí mo bá ń ṣe dáadáa ni pé kí n sọ pé kí n restart ẹ̀ kó lè tún iṣẹ́ rẹ̀ bẹ̀rẹ̀. Fún di èyí, fóònù mi náà máa ń gbóná ṣùgbọ́n kì í ṣe gbígbóná èyí tí èèyàn lè pè ní gbígbóná asejù. Sugbọ́n awọ́n fọ́nù mi wà torí pé asejù ni gbígbóná wọn. Gbígbóná fóònù mi ò le ṣe ẹyin níbi tí ó gbóná dé bí i pé èèyàn ti gbó mi gbóná kaná láti àárọ̀, èyí tí kò ṣe dá tó jẹ́ pé boyà ó lè tún bá nǹkan jẹ́ nínú fóònù náà pẹ̀lú fóònù tèmi. À, ìrọ́ ní àìmọye ìgbà, ó tẹ̀ jẹ́ tó gbà kan tó ṣe pé fóònù mi ti ẹ jábọ́ sínú omi gan-an. Ìyà wó ní ò jẹ́ fóònù mi rí, fóònù tí mo ti ń lò nísinsìnyí ó ti ń lọ sóko ọdún márùn-ún báyìí. Fóònù mi tó wà lọ́wọ́ mi, ó ṣe tèmi lọ́rùn. Ó kan jẹ́ pé torí i kí ni rẹ̀ tẹ̀ ó ti ń, ó ṣà n fẹ abúrò lèdé kan ṣá tí èmi náà ṣe ń gbá ládùrá pé Ọlọ́run ó ṣe fóònù tuntun mì fún mi lọ́jọ́ kan. Fún di èyí, èyí túmọ̀ sí pé nígbà tí fóònù mi bá ti ń gbóná, mò máa ń dá ìdí ọ̀nà tí, tí a bá jọ́lẹ̀ tán, a dári jí ewe ni, tó túmọ̀ sí pé nígbà tí ó bá ti ń gbóná, màá fi lára ba lẹ̀ kó fi tutù díẹ̀. Ọ̀, nípa gbígbóná yẹn kì í ṣe ìgbà tí èèyàn lè dá tàbí tí èèyàn lè sọ pé nípa tò. Ìgbà mìíràn wà torí pé tí mo bá tẹ̀ gan-an kò ní gbóná. Ìgbà mi sì wà tó ṣe pé tí mo bá ń charge rẹ̀ lọ́wọ́ tí mo tú bá tan data tí mo tú máa ń tẹ̀ ló máa ń gbóná. Èmi náà ò tí mọ̀ pé nǹkan tí mo fi ń ṣe tó pọ̀ òun ló fàá tí nǹkan náà ti mú gbóná bẹ́ẹ̀.

Ṣé mo ní ìwà tó dára nígbà tí mo bá ń jẹun? Bẹ́ẹ̀ni, mo ní ìwà tó dára dáadáa nígbà tí mo bá ń jẹun. Nítorí pé nǹkan tí àwọn òbí mi fi kọ́ mi nígbà tí mo wà ní kékeré, ó ní a pè yín kí èèyàn ní ẹ̀kọ́ bí a ṣe ń jẹun níta. Ẹ̀yàn ò gbọdọ̀ máa jẹun bí ẹni tí kò jẹun rí. Ẹ̀yàn gbọdọ̀ máa jẹun bí ẹni tí wọ́n kọ́ lẹ́ẹ̀kọ́ tó sì gba. Bẹ́ẹ̀ni o, nítorí pé ìgbà tá bá lọ síta, torí pé òbí mi ò tilẹ̀ láì kí kí ènìyàn máa jẹun níta. But tí ènìyàn bá fẹ́ jẹun, ẹ̀yàn gbọdọ̀ máa jẹ ní ìbámu pẹ̀lú nǹkan tí ó bófìn-ín mu, èyí tó bójú mu. Tó ṣe pé wọ́n ò ní máa wo èèyàn bí ẹni tí ebi ti fẹ́ pa kú. Ẹ̀yàn gbọdọ̀ ní òye yìí pé ẹ̀yàn gbọdọ̀ jẹun níta ní ọ̀nà tí ó gbà bú ọlá àti iyì fún ènìyàn kì í ṣe ọ̀nà tí ó gbà dojú ti ni. Fún ìdí èyí, àwọn òbí mi kọ́ mi bí ènìyàn ṣe ń jẹun. Pé tí èèyàn bá ń jẹ, èèyàn gbọdọ̀ máa sọ̀rọ̀ lórí oúnjẹ torí pé kò lè ṣe ìwà gidi tí ó jẹ́ nǹkan tó lè pọ́n èèyàn lé. Torí pé ó jẹ́ ìwà ìpátá. Torí pé àwọn ẹ̀kọ́ yìí kì í ṣe àwọn ẹ̀kọ́ lásán tàbí àwọn ẹ̀kọ́ tó fẹ́ kí èèyàn kí wọ́n fi pamọ́ lásán. Kì í ṣe àwọn ẹ̀kọ́ tó fẹ́ kí ènìyàn fi kẹ́kọ̀ọ́ kí èèyàn gbọ́n. Wọ́n kọ́ èèyàn ní ọgbọ́n ni lórí irú àwọn ẹ̀kọ́ bẹ́ẹ̀ pé kí èèyàn máa jẹun ní ọ̀nà tó bójú mu. Nítorí pé a ò mọ ibi tí orí lè gbé èèyàn lọ. Kí èèyàn lè ní òye nǹkan yìí, kí èèyàn má lọ dojú ti ẹbí rẹ̀ níta lé tó jẹ́ kó ṣe pàtàkì púpọ̀ púpọ̀